Ibeere yi ní àgbàrá díẹ̀ nítorí pé ṣe o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù láti ṣe àwọn iṣẹ́ tí mó fẹ́ ṣe. Èyí náà tún túnmọ̀ sí wípé àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé òwúrọ̀ lọ́jọ́, ẹni máa ríre òwúrọ̀ ní ọjọ́. Eléyìí tún túnmọ̀ sí wípé ó dára láti tètè máa jí ní òwúrọ̀ kùtùkùtù láti lè ṣe àwọn iṣẹ́ tí ẹ̀yàn bá fẹ́ ṣe. Ẹ̀yàn fẹ́ lọ síbí iṣẹ́ ni o, ẹ̀yàn fẹ́ lọ síbí òwò ni o, ẹ̀yàn fẹ́ lọ síbí àti jẹ àti mu ni, àbí ẹ̀yàn fẹ́ lọ sí oko, àbí ohunkóhun tí ẹ̀yàn bá fẹ́ dáwọ́lè, ó dára láti tètè jí ní òwúrọ̀ kùtùkùtù láti ṣe. Páàpàá jùlọ àwọn ọmọ ilé ẹ̀kọ́ tó máa fe lọ sí ilé ìwé, ó ṣe pàtàkì fún wọn wípé kàn jí ní òwúrọ̀ kùtùkùtù láti múra àti wẹ̀ àti bọ́jù àti fọnú àti ṣètò oúnjẹ tí onikaluku ma jẹ. Òwúrọ̀ kùtùkùtù yìí ni a máa ń ṣe gẹ́gẹ́ bí àṣà wa nínú ilẹ̀ Yorùbá. Eléyìí tún mọ̀ sí wípé a tètè jí ní òwúrọ̀. Páàpàá jùlọ àwọn Yorùbá máa ń ní pé aì tètè jí inú ọ̀tàndu a jí tán inú bí babà wọ́n. Ìtúmọ̀ èyí ni wípé ó dára kí a jí ní òwúrọ̀. Àwọn ayálégbé àbí àwọn ojúlùmọ̀ wa wọn ò le mọ̀ pé àwa náà a wà láyé o. A sì pé a jí sáyé lánàá, a sì bá ọjọ́ náà lọ. A sì tètè jí ní òwúrọ̀ dára púpọ̀, ìdáàró dára púpọ̀. Ànfààní tó sì wà ní pé kí ẹ̀yàn tètè jí lẹ àwuro o pọ̀. Níwọn rẹ̀ ni pé ẹ̀yàn ò lè múra fún bí ọjọ́ yẹn ó ṣe rí. Ẹ̀yàn ò lè ṣètò fún àwọn nǹkan tí ẹ̀yàn ó ṣe ní ọjọ́ náà. A ń lọ ibi iṣẹ́ ni o, a ń lọ síbí òwò ni o. O ní ìpàdé kan ta fẹ́ lọ ṣe lọ́jọ́ yen ni, ẹ̀yàn á lè tètè ṣètò ẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀yàn bá jẹun tán. Sùgbọ́n tí ẹ̀yàn bá pẹ́ púpọ̀ kò tó jí, gbogbo nǹkan báyìí ó lè dá ìrìnàjò èyàn rú níbi ọjọ́ bẹ́ẹ̀. Sugbon tí ẹ̀yàn bá tètè jí ní òwúrọ̀ kùtùkùtù, ó ti ṣètò bí ọjọ́ òun ó ṣe ṣe kínyẹn tí ó ṣe àárín. Kò jẹ́ bí ó ṣe jẹ́, kò jẹ́ bó ṣe ní òun jẹ. Ní ìparí ohun gbogbo, ó dára kí ẹ̀yàn kó tètè jí ní òwúrọ̀, kó ṣètò bí ọjọ́ náà yóò ṣe rìn. Ó dára fún gbogbo wa. Ó dára púpọ̀.